Nígbà wo ni mo máa ra ẹ̀rọ ayárabíàṣá? Mo ní ẹ̀rọ ayárabíàṣá ní inú ilé mi, mo ní pẹ̀lú fóònù tí mo máa ń lò tí mo máa ń fi wo orí Íńtánẹ́ẹ̀tì. Mo ní ẹ̀rọ ayárabíàṣá ní inú ilé mi tí mò ń lò láti ilé, ṣùgbọ́n láìpẹ́ máa tun ra tuntun mìíràn.

Ṣé mo máa ń gbọ́ broadcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ broadcast lẹ́kọ̀ọ̀kan. Mo máa ń gbọ́ broadcast ì, eeh, Mr. Jimmy Diesel tó máa ń sọ̀rọ̀ lórí 99.3 Nigeria Info. Mo ń láti kí n máa gbọ́ broadcast e dáadáa.

Ṣé mo máa ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Jùlọ, mo máa ń kọ nǹkan lóríi túwítà nítorí pé òun ni mo fẹ́ràn láti máa lò jù. Mo máa ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa, ìgbà mí èrò ọkàn mi àbí nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ìlú.

Nígbà wo ni mo kéyìn lọ wo eyín? Mi ò ní erò bóyá mo ti lọ wo eyín rárá. Mi ò ní erò bóyá mo ti lọ rí dókítà láti lọ wo eyín mi rárá. Látìgbà tí mo ti gbọn ju, mo ti lọ rí. Nítorí pé eyín mi dúró dáadáa.

Ṣé mo ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Mò, mo ò lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí. Kò tíì ṣẹlẹ̀ rí, emi àti èèyàn ò tí ì ní irú disagreement bẹ́ẹ̀ tí máa fi lé èèyàn kúrò ní ibi iṣẹ́. Mo ò lé èèyàn kúrò ní ibi iṣẹ́ rí ní àtìgbà tí mo ti ń bá àwọn èèyàn ṣiṣẹ́ papọ̀

Nígbà wo ni mo kẹ́yìn sunkún? À, àti tó kò tí pẹ́ rárá o. Ó máa tó bi ọ̀sẹ̀ méjì sẹ́yìn nsìnyi nítorí pé nǹkan búburú kan ṣẹlẹ̀ sí mi tó dẹ̀ gba omijé lójú mi, tó jẹ́ ǹkan tó bá mi lọ́kàn jẹ.

Ṣé mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Nítorí pé Èkó jẹ́ ibi tí ó tóbi díẹ̀. So tó bá jẹ́ ibi tí mo mọ̀ àbí tó rú mi lójú díẹ̀, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Wọ́n de máa tọ́ mi sọ́nà.

Ṣe mo ti lọ sí Àgọ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí Àgọ́ rí à ti tó ọdún mẹ́ta sẹ́yìn ń sìn. Èmi àti àwọn ọ̀rẹ́ mi ni a lọ. A lọ síbi ìlú-- a lọ sí ìlú Ọ̀ṣun. Ni a kan lo ọjọ́ díẹ̀, kò pẹ́ rárá, a dẹ̀ padà wá. A lo bí ọ̀sẹ̀ méjì.

Báwo ni máa ṣe àkó pọ fún ìrìnàjò? Tí n bá ń lọ ìrìnàjò mi ò kí ń like kí i máa gbé ẹrù púpọ̀ rárá. Tí n bá ti gbé báàgì kan, màá mú aṣọ méjì, bàtà kan yàtọ̀ sí àwọn èyí tí mo wọ̀. Màá dẹ́ rí i pé mo gbé omi, màá ra omi náà sínú báàgì mi. Àwọn nǹkan tó kù, ọ̀nà ni mo ti máa ń ra. Mi i like kí i máa ko ẹrù púpọ̀ tí n bá ń lọ sí ìrìnàjò.

Bẹ́ẹ̀ni, ẹ̀ẹ̀kọ̀kan ìyẹn ò le ṣe kó má ṣẹlẹ̀. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà mi, nígbà tí ń bá ti rí bí bá nǹkan tí mò ń lé, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Mà á dúró sí ọ́fíìsì títí di alẹ́ nígbà mí láti rí i pé mo parí nǹkan tí mò ń ṣe. Máa ń se, iyen olè ṣe kó má ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀kan níbi iṣẹ́.

Ṣé mo ní àìsàn ìkórìra sí oúnjẹ kan? Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan, ìyẹn garri, nítorí pé tí n bá mú ìyẹn garri mumu, tí n bá mú, o máa ń jẹ́ kí inú run mí àti ọbẹ̀ ilá, ọbẹ̀ ilá náà máa ń jẹ́ kí inú run mí lẹ́ẹ̀kookan. N ò fẹ́ràn kí n máa jẹ àwọn oúnjẹ méjèèjì yìí.

Ṣé mo máa rán tí àlà mi? Bẹ́ẹ̀ni, mo máa rán tí àlàlá mi. Ni àìmọye ìgbà mi, mo máa rán tí àlá tí bá ní àyàfi ẹ̀kọ̀ọ̀kan kò dẹ wọ́pọ̀ kí n máa rán tí àlà mi. Mo máa n rántí àlà tí n bá ní. Bẹ́ẹ̀ni, mo máa rán tí àlá mi dáadáa.

Kí ni adùn tí mo fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream náà ò ju bó ṣe máa ń rí lẹ́nu, nítorí milk tí ó wà lẹ́nu, mo fẹ́ràn adùn milk yìí dáadáa. Ìgbà mìíràn ni màá fẹ́ràn adùn ṣokoléètì náà. Ṣokoléètì náà dá lẹ́nu mi dáadáa.

Báwo ni tábìlì iṣẹ́ mi ṣe rí? Tábìlì iṣẹ́ mi ò fi bẹ tóbi jù, ṣùgbọ́n àwọn nǹkan tó wà lórí rẹ̀ náà ju àwọn ìwé, pẹ̀lú kọ́ọ́pù tí mo máa fi ń mu kọfí. Ẹ̀rọ ayára bí àsá náà wà lórí tábìlì mi àti fáìlì pẹ̀lú ọ́fíìsì pin. Àwọn nǹkan tó wà lórí tábìlì mi.

Oúnjẹ wo ni mo mọ bí a ti ń ṣe dáadáa? Mo mọ bí a ti ń se ẹ̀wà, ẹ̀wà alásẹpọ̀ pẹ̀lú dòdò kì ń rẹ́ dòdò sínú ẹ̀. Mo sì mọ ọbẹ̀ ẹ̀gúsí se. Bọ oúnjẹ tí mo mọ bí a ti ń ṣe ètò ẹ̀ dáadáa náà ni ẹ̀wà alásẹpọ̀ pẹ̀lú dòdò.

Há báwo ni mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìnnà mi, eh mo máa ha sórí ni o, mo máa ha sórí. Mo dẹ̀ máa ń gbìyànjú pé kó máa pọ̀ jù láti lè rántí ẹ dáadáa, mo máa ha sórí ni.

Àjọ̀dún wo ni mo fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ọdún tuntun. Bí a ti ṣe wà ní oṣù December n siiyin ta ti ṣe ọdún Kérésìmesì. Àjọ̀dún ọdún tuntun ni mo fẹ́ràn jù ínú mi máa ń dùn nítorí pé a ti fẹ́ wọnú ọdún tuntun.

Kí ni ìgbádùn mi? Ǹkan tí mo fẹ́ràn jù náà ni kí ma wo bọ́ọ̀lù. Mo máa ń lọ sí ibi tí wọ́n tí ń gbá bọ́ọ̀lù, mo máa ń wo bọ́ọ̀lù. Mo, ìyẹn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo dẹ̀ máa ń gbá bọ́ọ̀lù náà fúnra mi. Ǹkan tí mo gbádùn jù láti máa ṣe gan-an nìyẹn.

Ṣé mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà dáramu. Mo máa ń nu wọ́n, èyí tí iyẹ̀pẹ̀ bá ti wà láàrẹ àbí títọ́ tì bá ti wà láàrẹ, mo máa ń nu dáadáa. Nítorí àwọn tó fẹ́ rà, kí wọ́n má rí i pé ó dọ̀tí. Mo máa ń ṣe é ní lóòrèkóòrè kí wọ́n bá lè mọ̀ tónítóní.

Wákàtí mélòó ni mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Ehn, lójoojúmọ́ mo máa ń lose tó bí i wákàtí mẹ́wàá. Igb mí ì mọ̀kanlà. Mo máa ń lo bí wákàtí mẹ́wàá, òun ni mo máa n fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Ó kéré jù nìyẹn.

Ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn jù? Mo fẹ́ràn ẹ̀fọ́ ṣọkọ. Ẹ̀fọ́ ṣọkọ ni mo fẹ́ràn jù. Mo máa ń jẹ́ kí ata wà nínú ẹ̀ dáadáa. Mio dẹ̀ kí ń jẹ́ kó rọ̀ jù. Ẹ̀fọ́ ṣọkọ ni mo fẹ́ràn jù nítorí pé ó dẹ̀ tun máa ń fún èèyàn lẹ́jẹ̀ lára. Ẹ̀fọ́ ṣọkọ ni mo fẹ́ràn jù.

Báwo ni mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ìyẹn ò le ṣe kó má ṣẹlẹ̀ ní ìlú Èkó tí a wà. Ǹkan tí mo máa ń fi bẹ̀ ṣe náà ni pé, màá ń gbọ́ orin ní orí fóònù mi, tàbí kí máa tẹ fóònù mi, kí ma lo íńtánẹ́ẹ̀tì lórí fóònù mi.

Ìbéèrè yẹn ò yé mi yégéyégé. Ẹ̀rọ ayárabíàṣá, báwo ni mo ṣe máa yanjú àwọn ìsọ̀rọ̀ ẹ̀rọ ayárabíàṣá? Ìbéèrè yẹn ò yé mi yégéyégé, mi ò mọ ìdáhùn tí mo lè fún un.

Ṣé o máa ń fi ìdáàbò bò ọrùn ṣara? Ehn, yàtó sí àwọn aṣọ tí mo máa ń wọ̀, nǹkan tí mo tún máa ń lò tún náà ni glass, glass tí mo máa ń wọ̀ sojú láti má jẹ kí oorun kokan wọ inú ẹyin ojú mi. Glass ojú náà ni mo máa ń wọ̀

Ṣé mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Mo ti lọ sí ìlú Abéòkúta rí, mo ti lọ sí ìlú River State, mo ti lọ sí Kaduna, mo ti lọ sí Kano. Ibi tí mo ti pẹ́ jù náà ni ìlú Abéòkúta, mo dẹ̀ ti dé Kwara State náà rí.

Kí ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí wọ́n ti ń ṣe digital marketing. Digital marketing ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́. Nǹkan tí mo fẹ́ràn gan ni. Mo dẹ̀ máa fẹ́ràn láti kọ́ àti láti mọ̀

Kí ni ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́? Nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni tí ọ̀gá mi bá sọ fún mi pé mo ṣe dáadáa. To bá sọ fún mi pé mo ṣe dáadáa, ó máa ń jẹ́ kí n lè ṣiṣẹ́ dáadáa ní ìgbà mìíràn.